Rárá o, èmi kò gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi jẹ́ ìhun ohun ìrìnsẹ̀ tí ó jẹ́ pé ó ní pàtó ibi tí n máa ń wà kìi kàn sí ní gbogbo agbègbè àbí gbogbo àdúgbò. Láta rí wipé ó nílò omi èyí tí ó pọ̀ dé ààyè kan kó tó lè ṣiṣẹ́. La láìsí omi, ọkọ̀ ojú omi ò lè rìn. Leyí tó túmọ̀ sí wípé ibi tí a ti lè rí ọkọ̀ ojú omi náà ni àwọn àdúgbò àbí agbègbè tí omi bá máa ń wà dáadáa tí wọ́n sì ní odò ńlá. Irú àwọn ibi báyìí ibẹ̀ ni ọkọ̀ ojú omi máa ń wà. Ọkọ̀ ojú omi kì í sí ní ìgbèrí hmm àyíká àbí ní gbèrí kó káàkiri káàkiri àfi àwọn ibi tí omi bá wà. Èyí kò fún mi ní àǹfààní láti fi lè rìn ọkọ̀ ojú omi. Ati wípé àwọn ibi tí omi máa ń wà dáadáa oun, emi kì í sábà lọsi, intí la àǹfààní ati lọ síbẹ̀. De bi tí màá wa ní mon gun ọkọ̀ ojú omi.